Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Oúnjẹ ajẹkù ni Yorùbá ń pè é. Oúnjẹ ajẹkù jẹ́ oúnjẹ tí a ṣẹ́ kù, tí a kò lè jẹ tán ní àárọ̀ yálà ní àtọ̀dọ́ bàbá àbí àtọ̀dọ́ màmá àbí àtọ̀dọ́ ara ẹni gan-an fún rara ẹni. Bẹ́ẹ̀ ni, kò dá kí a máa kórìra ara wa, máa ń jẹ oúnjẹ tó kù kí ó má bà lè ṣòfò.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́mi. Lẹ́kọ̀ọ̀kan, ẹni tí ó bá jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ tí ó sì ń sọ̀rọ̀, kò síni ní ẹ̀kọ̀kan, ẹ̀fọ́rí yóò wà. Pẹ́yà tí pé ó ní ìdí òru àbí ti pé ó ní ìdí ìsinmi àbí ti pé ó ti sọ̀rọ̀ jù. Àwọn oríṣìíríṣìí ọ̀nà ni ẹ̀fọ́rí náà lè gbà.

Ìgbéyàwó iṣẹ́ tó káye, àwọn oládoko, àwọn òṣìṣẹ́ yá, wọ́n ti dáa dá. Ìgbéyẹ̀wó iṣẹ́ ni ọ̀nà tí a gbà iye iṣẹ́ tí ó ti lọ nínú ilé-iṣẹ́ ìwé bí tó dé dúró báwoni wọ́n ṣe ṣíṣe.

Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ kò jù bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ. Tí mo bá ti dé láti ilé ìjọsìn ní alé, ọ̀nà ni mo máa ń jẹ oúnjẹ alẹ́.

Tí òjò bá rọ, ohun tí mo máa ń ṣe àkọ́kọ́, náà ni pé mo máa ń ṣe àdúrà sí Olúwa pé kó ṣe inú òjò ibùkún, kó ṣe inú òjò àlàáfíà. Ẹ kẹ́jì, n kì í jáde, mo máa ń dúró sínú ilé àbí inú, inú ilé iṣẹ́ lásìkò tí òjò bá ń rọ.

Bẹ́ẹ̀ni, ma ń gba oríṣiríṣi àwọn ímeèlì àìwúlò tí kò ní ìwúlò kankan rára bíi ti léwu kọ̀ mọ́, tí mi ò sì mọ ìdí tí wọ́n fi ń fi irú àwọn ímeèlì báyìí ránsẹ́ sí mi.

Àwọn áàpù tí mo máa ń lò jù, àwọn náà ni WhatsApp àti Facebook. Àwọn áàpù méjèèjì lọ́je áàpù tí mo máa ń sábà lò jù lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ma ń fi aṣọ ìbora bo ara ní ìgbà tí mo bá ń sùn torí ẹ̀fọn, aṣọ ìbora àti òtútù, aṣọ ìbora jẹ́ ohun tí ó máa ń dáa àbò bòwá ní àsìkò tí a bá ń sùn kúrò níbi ẹ̀fọn àti òtútù.

Aago ìjì mi, mo ṣètò rẹ̀ sí aago mẹ́rin gérégé ní ìdájí pé kí ó máa jí mi. Bí bá sì ti jí nígbà yẹn, ìmúra sílẹ̀ fún iṣẹ́ bẹ̀rẹ̀

Mo máa ń ṣe ìmúdójúwọ̀n sọfitíwẹ́ mi ní àsìkò dé àsìkò. Ìmúdójúìwọ̀n sọfitíwiẹ́ àwọn è ilé ìwọ̀-orí ẹ̀rọ ayélukára jẹ́ ẹni tí ó ma mú àwọn kìnnì náà ṣe iṣẹ́ dáadáa.

Ìtọ́jú ara jẹ́ ohun tí ó ṣe kókó, ó sì jẹ́ ohun tí ó ṣe pàtàkì kí á mójútó àìlera àbí ìlera ara wa. Tí a kò bá mójútó, omi lè gba ẹ̀yìn wọ ìdílé, wọ ìgbin lẹ́nu. So, mò maa ń tọ́jú ara mi gidi gan.

Èèyàn kì í bínú nínú ọkọ̀. Ìwà burúkú gbàá ni kí èèyàn má bínú nínú ọkọ̀. Kíni o fẹ́ má bínú sí? Ìbínú kò dá nǹkan kan, Ìbínú kò wúlò.

Ó wù mí láti lọ sí orílẹ̀-èdè Saudi Arabia fún ìsinmi. Tí Ọlọ́run bá ní kí a dé dà, tí a dé dà bá pèsè owó fún mi, ó wù mí láti lọ sí orílẹ̀-èdè Saudi Arabia fún ìsinmi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó níbi fèrèsé ọkọ̀. Fèrèsé ọkọ̀ jẹ́ ibi tí afẹ́rẹ́ ń gba wọlé sínú ọkọ̀ àbí ibi tí a ń gba rí ìta nínú ọkọ̀ tí a ń gba rí ayé so, mo fẹ́ràn láti máa jókòó níbi fèrèsé ọkọ̀

Bẹ́ẹ̀ni mo ní àgbàlá òjò. Oríṣiríṣi ni ohun tí ó wà. A máa ń wẹ̀ nínú òjò, a sì máa ń fọṣọ nínú òjò, a sì máa ń ṣeré nínú òjò. Gbogbo àwọn eléyìí ni a máa ń ṣe ní àgbàlá.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà ìdánimọ̀, èyí tí wọ́n fi ń dá olúkalùkù mọ̀ síra wọn, tí ó sì ń fi hàn pé ọmọ ìlú báyìí ni ọ́n. Ẹni tí kò bá ní yẹn, kì í ṣe ọmọ ìlú yẹn niyẹn.